Uhm, ní èrò tèmi, àwọn nǹkan tí ó ṣe pàtàkì jùlọ nínú ayé, àkọ́kọ́ nínú rè, ohun ni kí èyan kọ́kọ́ mọ ọlọ́run iwọ tó bá ti mọ́ Olórun, gbogbo nǹkan yóò kú. Kẹ́kẹ́re ni. Ohun tó ṣe pàtàkì jùlọ ohun ni ke ki o mọ ohun tó fi wá sínú ayé. Élékéjì nínú rè ni wípé, ọ ti wà nínú ayé, ọ wà gbọdọ̀ ṣeré. O gbọdọ̀ ní àkìtì yan, o sì gbọdọ̀ ní àkínkanjú. Àwọn ohun tó ṣe pàtàkì jùlọ nìyẹn. O sì tún gbọdọ̀ bọ̀wọ̀ fún òbí rẹ. Àwọn nǹkan tèmi rí tó ṣe pàtàkì jùlọ nínú ayé nu un.

N kò ní parọ́. Inú mi máa ń dùn tó bá ti ń sún mọ́ àsìkò ìpàrii iṣẹ́. Kí ló dé? Torí wípé olùkọ́ gẹ́gẹ́ bí olùkọ́ tí mo jẹ́, a ò tí ì sise a ò tí ṣe wàhálà látaaro, a ò tí parí wo, a ò tí ní oyà ọmọ. Ṣe léyìí, eléèní kọ́ ṣe, dákẹ́. Yà ó ti ṣiṣẹ́, ó ti parí wó látaaro. Ṣùgbọ́n tó bá ti ń sún mọ́ àsìkò ìpàri iṣẹ́ tí mo fẹ́ máa lọlé, inú mi máa ń dùn nítorí wípé tí mo bá délé, màá rí ààyè láti fi sinmi.

Kí ó tó lè mú mi sun ibòmíràn, ó ní àwọn nǹkan kan tí mo gbúdọ̀ tí mo máa ń kọ́kọ́ ń wò. Àkọ́kọ́ lára tí mo máa ń wò kí n tó lè sun ibòmíràn ni wípé mo gbúdọ̀ kọ́kọ́ wò ṣe ibẹ̀ jẹ́ ibi tó mọ́, tó ni tó ní. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, tí mo bá fi lè mọ̀ pé ilé jẹ́ ilé tó ní ìdun, mi ò ní sun bẹ̀. Torí mo, mi ò fe, mi ò fẹ́ràn ìdun rárá. Mi ò fẹ́ràn ìdun, mi ò fẹ́ràn wọn. Ehn, àwọn nǹkan méjì tí mo rántí tí mo máa ń wò tí maa fẹ́ sun ibòmíràn nìyẹn.

Mo fẹ́ràn orin fújì. Mo sì fẹ́ràn àwọn orin àpàlà, orin àwọn bàbá àtijọ́. Irú orin fújì tí bóyá eleyi tí Saheed Òṣùpá àbí eleyi tí Pasuma àbí eleyi tí Taye Currency, Alao Malaika àti gbogbo wọn bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, mo fẹ́ràn láti ma gbọ́ orin wọn. Elẹ́ẹ̀kejì, mo tún fẹ́ràn láti mọ gbọ́ orin takasufe eléyìí tí òyìnbó ń pè ní hip hop. Eleyi bíi àwọn orin Olamide, orin Wizkid, orin Burna Boy, orin Davido, orin Zinoleesky, àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

O ti to bi oṣù mẹ́ta si mẹ́rin sẹ́yìn ti mo ti kẹ́yìn rin-irin ajo fún iṣẹ́ nígbà náà sì rí ilé ẹ̀kọ́ wa, ó ní ètò kan tí wọ́n gbé kalẹ̀ tí gbogbo ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ wa a ní ìbílẹ̀ wa tó gbọdọ̀ yọjú síbẹ̀. Èmi sì ni olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ wa, èmi ni ó rán lọ. Ìbẹ̀ náà sì ní sí ilé ẹ̀kọ́ wa. Ó jìnà bí ìrìn wákàtí kan sí ìrìn wákàtí kan abo ohun ni eeyan o rìn láti ilé ẹ̀kọ́ wa síbẹ̀. Mo si gbádùn ètò ti won gbe kalẹ̀, torí ètò to koni logbon ni. Ìgbà tí mo padà dé ilé ẹ̀kọ́, mo fún àwọn ọ̀dọ́ mi gẹ́gẹ́ bí olùkọ́ àgbà. Mo fún wọn ní, àbí gíwá ilé ẹ̀kọ́ wa, mo fún wọn ní àbọ̀ ohùn tí a bá lọ, inú wọn sì dùn gidigidi.

Èmi ò mọ̀ nípa bá ṣe ń tún nǹkan ṣe púpọ̀. Ṣùgbọ́n tí nǹkan kan tí mò ń lò nínú ilé mi gẹ́gẹ́ bíi bóyá fóònù mi àbí tẹlifíṣàn mi àbí rédíò mi bá bàjẹ́ tí mo bá fẹ́ tún ṣe má gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí ó mọ̀ nípa rẹ̀ tí wọ́n mọ b'ọ́n ṣe ń tún un ṣe ni. Àbí fíríjì mi náà ní bíi nǹkan bí i oṣù méjì s'óṣù mẹ́ta sẹ́yìn. Ẹ́, ibi nǹkan á mú nǹkan tutù, amóúnjẹ tutù fíríjì mi, ó bàjẹ́. Mo sì pe ẹni tó mọ̀ nípa rẹ̀ wá sí ilé mi. Ó sì wá bá mi wò o, ó sì bá mi sé e, mo sì sanwó fún un. Bí èmi ṣe máa ń ṣe àwọn nǹkan tó bá bàjẹ́ ní ilé mi nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ ìwẹ̀, mo ní aṣọ ìwẹ̀ eléyìí tí eléyìí gbogbo ń pè ní tówẹ́ẹ̀nù. Aṣọ ìwẹ̀ mi mo ti rà á níìsín, yóò ti máa lọ bí ọ̀sẹ̀ méjì, ọ̀sẹ̀ méjì sí ìrèé mo sì fẹ́ràn láti máa change-- mo fẹ́ràn láti máa yí aṣọ ìwẹ̀ mi, mo fẹ́ràn láti máa yí padà ní oṣù méjì méjì.

"Kọ́lóhun má jẹ ká rí" kò ṣe dáadáa. Ní ìgbà tí àwọn èèyàn bá ń sìnkú àbí tí èèyàn kan bá kú ní àdúgbò, gbogbo àwọn ará àdúgbò gẹ́gẹ́ bí pé àdúgbò náà ni ẹni náà ń gbé, gbogbo àwọn ará àdúgbò àwọn ni wọ́n ó yọjú síbẹ̀ ni wọ́n sì yọ lọ sin irú ẹni bẹ́ẹ̀. Lẹ́yìn tí wọ́n bá ti wẹ ẹni bẹ́ẹ̀ tán, wọ́n ó lọ sin. Tí wọ́n bá ti gbé wọ sàárè tán, àwọn èèyàn ó padà sílé, wọ́n sì ṣe àdúrà fún irú ẹni tí ó bá kú bẹ́ẹ̀. Àwọn eyan to wa ni jinajina náà àwọn náà o wa láti wa ba wọn kedun ìsìnkú.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa kọ orin, pàápàá jùlọ àwọn orin fújì. Mo fẹ́ràn láti maa ko won bi orin Saheed Osupa àti orin Wasiu Alabi Pasuma, pẹ̀lú orin Taye Currency. Ó ní àwọn oríṣiríṣi àwo orin wọn tí mo mọ̀ lórí tí mo máa ń kọ nígbà tí mo bá fẹ́ dára mi ní ara ya. Ìgbà mìíràn sì re àwọn orin takasufe tí eléyníbo tún ń pè ní hip hop. Mo fẹ́ràn láti máa gbọ́ àwọn náà nígbà mìíràn. Mo sì máa ń kọ nígbà tí inú mi bá ń dùn.